Bí mo bá fẹ́ ra ọjà tí mo sì fẹ́ rí pé, mo fẹ́ rí dájú pé ọjà náà dára, ó bẹ̀rẹ̀ láti nípa pé kí n ṣe àṣàyàn ọjà tí mo fẹ́ rà. Ọ̀nà tí mo ṣì máa ń gbà sí àṣàyàn ni wípé èmi máa ń wo gbogbo ọ̀nà tí ìjọba bá là kalẹ̀ tí èèyàn fi mọ̀ bóyá ọjà bá dára. Tí mo bá ti tẹ̀lé gbogbo àṣẹ ìjọba àti ìlànà ìjọba, gbogbo èyí ni ń o wò lára ọjà tí mo fẹ́ rà tí wọ́n fi mọ̀ bóyá ó dára. Ẹ̀lẹ́ẹ̀kejì ni wípé tó bá jẹ́ wípé n kò mọ àwọn ìlànà tí ìjọba là kalẹ̀, mo lè wo, mo lè ra ọjà náà láti ọwọ́ oníbàárà tó bá jẹ́ wípé à, ó ní ìrírí dáadáa tí àwọn ènìyàn mọ̀ tí wọ́n ti ro iyì rẹ̀ dáadáa wípé ọjà rẹ̀ a mọ́ dára. Ọ̀nà méjì wọ̀nyí ni mo máa ń lò láti rí wípé ọjà tí mo fẹ́ rà ó dára.

Nínú àṣàyàn orin, mo fẹ́ràn orin oríṣiríṣi nípa ìyèn ní ábalà ìsọ̀rí tí wọ́n bá bọ́ sí. Tóbá jẹ́ pé orin òyìnbó ni, mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin bíi orin pop, ṣùgbọ́n tó bá jẹ́ pé orin ìbílẹ̀ ní ilẹ̀ Yorùbá tí wá n bí bàyi, mo fẹ́ràn láti máa gbọ́ orin àpàlà àti orin fújì. Orin àpàlà tí àwọn ènìyàn bá kọ bíi Músílìù Ìṣọ̀lá àti orin fújì bíi irú àwọn tí Adéwálé Àyùbà bá kọ. Mo fẹ́ràn irú àwọn orin báyìí.

Nínú ìmọ̀le òwúrọ̀ àti ti ìrọ̀lẹ́, màá, mo lè sọ wípé mo fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Nítorí wípé èmi fẹràn kí ilẹ̀ máa tètè mọ ní arọ torí wípé ì máa ń kan mi lójú láti tètè múra lọ fún ibi tí mò ń bá lọ. Ṣùgbọ́n ìmọ̀le ìrọ̀lẹ́ kì í ṣe wípé òun náà kò dára, ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ nínú rẹ̀ pẹ̀lú alẹ́ fún mi. Bí ilẹ̀ bá mọ́ púpọ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́, kì í jẹ́ kí n tètè rí oorun sùn, tàbí kí n sọ wípé kì í jẹ́ kí n tètè gbáradì wípé alẹ́ ti sún mọ́. Nítorí ìdí èyí mó fẹràn imọlẹ owurọ̀ jù tí irọlẹ lọ̀.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ jẹ́ àlàkalẹ̀ tí ìjọba ti gbé kalẹ̀ tó jẹ́ wípé gbogbo ọmọ ìlú ó gbọdọ̀ ní láti lè rọrùn fún ìjọba láti mọ ẹni tó jẹ́ ọmọ ìlú àti ẹni tí kì í ṣe ọmọ ìlú. Nọ́mbà orílẹ̀ yìí tó ṣe pàtàkì débi wípé bí ènìyàn kò bá ní, kò ní lè ní owó ní ilé ìfowópamọ́. Wọn so nọ́mbà yìí pọ̀ mọ́ gbogbo nǹkan tí ó fi lè jẹ́ kí ìjọba mọ ẹni tó jẹ́ ọmọ ìlú àti ẹni tí kì í ṣe ọmọ ìlú. Àwọn àǹfààní wọ̀nyí ló jẹ́ kí èmi náà gba nọ́mbà orílẹ̀ tí mo sì ń lò títí di àsìkò yìí.

Bí ó bá kan ti oúnjẹ, èmi kò fẹ́ràn láti máa pín oúnjẹ jẹ pẹ̀lú ẹlòmíràn. Nítorí wípé bí a bá ti kọ oúnjẹ, èmi máa ń ní ìgbàgbọ́ wípé títè mi nìkan ni ó wà níbẹ̀. Àà, èmi kò sì fẹ́ràn láti máa bá ènìyàn pín oúnjẹ. Kì í ṣe wípé n kò le pín oúnjẹ rárá, ṣùgbọ́n ó ní irú ọ̀nà tí ó le gbà ṣẹlẹ̀. Bóyá tí a bá wà ní òde tí wọ́n bá bu oúnjẹ fún àwa méjì, àá le jọ pín oúnjẹ jẹ nílò àsìkò bẹ́ẹ̀. Ṣùgbọ́n oúnjẹ tí a mo bá sì nínú ilé ara mi, èmi kò fẹ́ràn láti máa pín jẹ.

Oríṣiríṣi oúnjẹ ni èmi fẹ́ràn láti máa jẹ ní ọ̀sán, ṣùgbọ́n tí mo bá wo ṣàkún rẹ dáadáa, èmi kìí sábà jẹun ọ̀sán ṣùgbọ́n tí ó bá di ọ̀sán ka ni mo wá sọ pé mo ti wẹ̀, mo tilẹ̀ wá fẹ́ jẹun ní ọ̀sán. Oríṣiríṣi oúnjẹ ni mo lè jẹ. Mo lè jẹ oúnjẹ ibilẹ̀ bíi ẹ̀bà, bíi àmàlà tàbí fùfú. Ó sì lè sọ wípé kí nǹkan fi ǹkan ronú, kí ǹkan mú ǹkan múmu lásán bíi coke tàbí maltinà tàbí ǹkan tó sáà ṣe ara lóore láti má jẹ́ kí inú mi gbòfò. Nítorí náà oríṣiríṣi ǹkan ni mo lè jẹ. Èmi kò ní àṣàyàn oúnjẹ kankan pé eh, irú kan ni eyan gbọ́dọ̀ jẹ lọ́sàn-án tàbí ní òwúrọ̀.

Ní ìgbà tí mo wà ní èwe tí mo sì wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, à mo lè sọ wípé mo sá eré ni fún eré ìdíje onílé-jilé nígbà tí mo wà ní ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìyẹn mo lè sọ wípé mo máa ń sáré ṣùgbọ́n ìgbà yìí, ìgbà yìí kan yìí ná, ìgbà yìí náà ni mo ti le sọ wípé mo sáré kán gẹ́gẹ́ bí eré ìdárayá. Ni àsìkò tí mo wà yìí ó ti pẹ́ tí mo ti sáré ní ìsìn.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn ìpàdé lórí fóònù fún nítorí oríṣìíríṣìí àǹfààní tó wà níbẹ̀. Àkọ́kọ́ ni wípé ìpàdé orí fóònù rọ̀ mí lọ́rùn púpọ̀ nítorí wípé n kò ní láti wà ní ìdojúkojú pẹ̀lú ẹni tí mo bá ṣe ìpàdé. Èyí má ń fún mi láàyè láti sọ ọ̀rọ̀ tó bá wà nínú ọkàn mi nítorí wípé kò ní sí ìbẹ̀rù pé bóyá àwọn ni ọ̀gá àbí èmi ni ọmọṣẹ́ ní àárín àwa méjèèjì.

Èmi kì í ṣe ẹnìkan tó ka ẹ̀sìn kún, n kò sì rò bí ó jẹ́ ǹkan tí yóò pọn dandan fún ènìyàn láti mọ Ọlọ́run. Ní ìgbà tí mo wà ní kékeré, tí mo wà ní abẹ́ àwọn tí wọ́n ká mi lápá kó, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n nígbà tí mo ti di ẹni òmìnira tí mo ti, tí mo ti ń dà ǹkan mi ṣe lọ́pọ̀lọpọ̀ nísìínyi, èmi ti pa ilé ìjọsìn tí èmi kì í sì lọ ilé ìjọsìn mọ́

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé etí mi dára nítorí wípé n kò ní àléébù kankan nínú ọ̀rọ̀ gbígbọ́ àbí láti gbé ọ̀rọ̀ kalẹ̀. Bí ènìyàn bá sọ̀rọ̀ kétékété ni mo máa ń gbọ́ wọn. N kò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa béèrè wípé kí ni wọ́n sọ. Nítorí ìdí èyí mo lè sọ wípé etí mi dára àti wípé láti ìgbà tí mo ti gbọ́n, n kò rántí ìgbà tí mo lọ sí ilé ìwòsàn láti sọ wípé mo lọ yẹ etí mi wò. Níwọ̀nba ìgbà tí kò tí sí àléébù kankan níbí etí mi, mo lè sọ wípé bẹ́ẹ̀ni etí mi dára.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ṣùgbọ́n àwọn ìlú tí mo lọ, ìlú tó wà ní inú orílẹ̀ èdè mi náà ni. Láti Òṣogbo mo ti lọ sí ìlú ilẹ̀ Ígbò bí i kí n lọ sí Rú, Ẹ̀nùgù tàbí kí n lọ sí ilẹ̀ Awúsá nígbà mí bíi Kano tàbí bíi Sòkòtò. Àwọn ìlú tí mo ti lọ sí níyìí kò sí ìlẹ̀ àfààní láti kúrò ní inú orílẹ̀ èdè mi rí fún ìrìn àjò.

Irọ́, èmi kò ní gíláàsì oòrùn. Ìdí sì ni wípé ní agbègbè ibi tí èmi ń gbé níbí báyìí, a oòrùn a máa mú tó bá ti digbà ẹ̀rùn, ṣùgbọ́n oòrùn náà kò gbóná púpọ̀, kò gbóná lọ títí débí wípé n wà nílò láti ṣe ìdáàbòbò fún ojú nípa wíwọ gíláàsì oòrùn. Níwọ̀n iba ìgbà tí kò tii si, ko jẹ́ wípé mo nílò gíláàsì oòrùn, èmi kò ní gíláàsì oòrùn.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo fẹ́ràn láti máa kọ orin, ṣùgbọ́n orin tí mo máa ń kọ kì í ṣe orin tí mo máa ń kọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn, bí kò ṣe wípé kí n máa kọ orin láti dá ara mi lára yá. Bí mo bá dáwà àsìkò igbà yìí nìkan ni mo máa ń kọ orin. Mo sì fẹ́ràn láti máa kọ orin nítorí wípé a máa yí ọkàn mi, a máa yí padà. Bí inú mi kò bá dùn, mo lè kọ orin, mo lè kọ orin nínú ọkàn mi láti yí ipò tí ọkàn mi láti yí padà sí dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yin, nítorí wípé bí mo bá jáde oríṣiríṣi nǹkan ni mo máa ní láti kó sí inú àpò ẹ̀yin. Bí àwọn nǹkan mi bá tóbi púpọ̀ tàbí tí wọ́n tóbi ránpẹ́ tó jẹ́ wípé wọn kò lè gbá inú àpò ṣòkòtò mi, mo máa ń kó wọn sí inú àpò ẹ̀yìn. Ní ìgbà mìíràn ẹwẹ̀ èsìré tí mo bá jáde, tí mo bá rò wípé ó ṣe é ṣe kí ń ra nǹkan bọ̀ tí mo ní láti gbé sínú àpò ẹ̀yìn, mo máa ń gbé àpò ẹ̀yìn fún ìdíye yìí náà.

Èmi kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó ṣẹ́kù, ṣùgbọ́n ó ní ìdí tí mo fi le jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù. Tó bá jẹ́ wípé oúnjẹ náà ó yá bí ẹbí mi kan ni ó jẹ kú, mo lè jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù. Ṣùgbọ́n wípé mo wà níta àbí ẹnìkan tí ń kò mọ̀ rí ó wá jẹ oúnjẹ kú, èmi kò lè jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ nítorí wípé ìmo tó tó ṣe pàtàkì fún mi.

Bí ó bá ṣẹlẹ̀ wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi tí mo sì nílò láti pààrọ̀ ọkàn, ọgbọ́n tí mo máa ń dá sí ni wípé, à, ohun tí ó wà níwájú mi náà, mo tún máa ń gbéyẹ̀wò ní ọ̀nà mìíràn yàtọ̀ sí bí mo ti ń wò tẹ́lẹ̀. Bí mo bá ti gbéyẹ̀wò ní ọ̀nà mìíràn, ó tún ṣeé ṣe fún mi láti rí ọ̀nà mi tí mo tún fi lè yanjú ìṣòro, tàbí tí mo tún fi lè kojú, à, nnkan tó wà níwájú mi yẹn lásìkò igba yẹn. Nítorí ìdí èyí, nípa píparọ̀ bí nígbà tí tún gbéyẹ̀wò bí ǹkan ọun ṣe rí, a mọ jẹ́ kí ó rọrùn fún mi láti pààrọ̀ ọkàn.

Nípa ti ìlera, ẹ, ní ẹ̀kọ́ kan mo rí máa fọ́ mi lẹ́ẹ̀kọ́ kan. Èyí a sì máa ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ wípé mo ti da ara mi láàmú púpọ̀ ní àárín ọjọ́ kan. Nítorí idí ẹ̀yìí, orí fífọ́ a máa ṣẹlẹ̀ sí mi lẹ́ẹ̀kọ́ kan. Ṣùgbọ́n kì í ṣe wípé bóyá àìsàn ń ṣe mí àbí bóyá àìsàn kò ṣe mí. Ọ̀nà mi ìgbà méjì ni orí máa fọ́ mi. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ wípé mo ti da ara mi láàmú púpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. A máa ń ṣe ìgbéjáde ní ibi tí mo ti ń ṣiṣẹ́ ní ẹ̀ẹ̀kan ní ìparí sáà. Ni àárín ọdún kan a máa ń ní sáà mẹ́ta, ní àárín sáà mẹ́ta yìí, sáà kọ̀ọ̀kan ni a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ tí a fi máa ń ṣe àyẹ̀wò ibi tí oníkálukú ba ṣẹ́dé àti bóyá ẹni náà bóyá ó lẹ́tọ̀ọ́ sí ìgbéga bí bóyá kò lẹ́tọ̀ọ́ sí ìgbéga.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo wà ní orí ìlà tàbí n kò sí ní orí ìlà ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ wípé mò ń dúró de ǹkan, mo máa ń lo àsìkò náà láti ronú nípa ǹkan tí mò ń dúró de bí yóò ṣe rí àti ǹkan tí ó yẹ kí ń ṣe tí ǹkan kò bá lọ bí mo ti ṣe lérò tẹ́lẹ̀. Nítorí náà àsìkò tí mo bá fi ń dúró de ǹkan ni n kò wulẹ̀ ni dúró lásán láti máa dúró de ìgbà tí yóò fi kàn mí ṣùgbọ́n n ó máa ronú níwájú sí pé ǹkan tí à à à mo dúró de bí yóò ṣe rí.

Bí mo bá sín, èmi kì í sábà ṣe nǹkan kan, ṣùgbọ́n tó bá jẹ́ wípé sísín náà ó ní ṣe pẹ̀lú ìlera, mo lè lo ògùn láti dẹ́kun sísín náà. Gbo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo bá sín, èmi kì í ṣe nǹkan kan gẹ́gẹ́ ní ìlànà tí ìbílẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ní ìlànà ti ẹ̀sìn ni bí ènìyàn bá sín, a máa sọ wípé kí ènìyàn náà kó ṣe ìdúpẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n èmi kì í sábà rántí ṣe eléyìí. Bí mo bá sín, ó síná ni, èmi kì í sábà ṣe nǹkan kan lẹ́yìn sísín.

Oríṣiiríṣii nǹkan ló máa ń fún mi ní ìtara ní ẹnù iṣẹ́. Àkọ́kọ́ sì ni wípé tí mo bá rí i wípé nǹkan kò lọ déédéé bó ṣe yẹ kí ó máa lọ yálà nípa bí a ti ṣe ń ṣe àkóso nǹkan ni àbí bí ó ti ṣe yẹ kí n ṣe iṣẹ́ mi. Boya ǹ kò rọnà ṣe bó ṣeyẹ kí n ṣe. Ọ̀nà méjèèjì yii ni ìta ni, nǹkan méjèèjì wọ̀nyí ni ó máa ń fún mi ní ìtara ní ẹnu iṣẹ́ torí wípé a máa ń mú ọkàn mi ró tó èmi ó máa ń lérò wípé bó ṣe yẹ kí a ṣe ṣe nǹkan léle kí a bá lè ní ìlọsíwájú.

Etí lúlù jẹ́ ọ̀nà tí àwọn obìnrin máa ń fi ṣe oge ní agbègbè ibi tí èmi ń gbé àti gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọkùnrin ni èmi, nítorí náà èmi kò le lu etí. Ní àdúgbò níbi tí èmi ń gbé yìí bí ọkùnrin bá lu etí, a ó tako àwọn àṣà wa. Nítorí ìdí èyí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ó mọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá, èmi kì í lu etí.

Ah, oríṣiríṣi nǹkan ni mo lè ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Àmọ́ àwọn ọ̀nà tí èmi máa ń sábà gba ẹyọ kan náà ni ó ṣe pàtàkì fún mi jù níbẹ̀. Ọ̀nà kan tó sì ṣe pàtàkì tí mo máa ń sábà lò náà ni wípé kí ń ríi wípé iṣẹ́ tèmi ni ó dára jù nínú gbogbo iṣẹ́ tí èmi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi bá ṣe. Èmi ní ìgbàgbọ́ wípé iṣẹ́ mi ni yóò gbé mi yọ. Nígbà tí iṣẹ́ náà bá sì ti dára jù, ah, ó, ó ṣe é ṣe kó jẹ́ wípé kí gbogbo ènìyàn ríi wípé iṣẹ́ tèmi ni ó dára jù, èyí a máa mú mi tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

N kò tíì ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ nípa bí a ti ṣe ń gun kẹ̀kẹ́ láti ìgbà èwe mi títí di àsìkò ìsin. Ṣùgbọ́n mo lè gun àwọn nǹkan mí bí mọ́tò bẹ́ẹ̀ mọ́tò náà nìkan ni mo lè sọ wípé ó jẹ́ ǹkan, ǹkan ìrìnsẹ̀ tí mo lè gun. N kò kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́, n kò sì ní, tíì ní àǹfààní láti kọ́. Bẹ́ẹ̀ ni n kò sì ní èrò wípé n ó kọ gan. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìmọ̀ èmi ò mọ̀ bí a tí ń gun kẹ̀kẹ́.

Bí mo bá ṣe kíkà iye ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́, mo lè sọ wípé ẹ̀ẹ̀kan soso náà ni ó pọ̀ ju tí mo máa ń wo àwòrán ní ojoojúmọ́, mo sì máa ń wò ó bí mo bá fẹ́ jáde lọ ní òwúrọ̀. Ṣùgbọ́n ní ìgbà mí ò le ṣẹlẹ̀ tó jẹ́ wípé n ó wo àwòrán ju ẹ̀ẹ̀kan lọ. Bí ó bá ṣe wípé, àá mo fẹ́ tún ojú mi ṣe fún ìdí kan tàbí fún ìdí kejì, mo tún le wo àwòrán ju ẹ̀ẹ̀kan lọ ní ojoojúmọ́.

Níbó ti ilẹ̀ jẹ́ wípé n kò kọ́ ẹ̀kọ́ nípa bí a ti ń ya àwòrán, ṣùgbọ́n mo lè sọ wí pé mo mọ bí a ti ń ya àwòrán. Ìdí niyí ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wí pé, à ẹ̀rọ ìgbàlódé tí a tún ń pè ní fóònù, ó ti jẹ́ kí gbogbo ènìyàn mọ bí a ti ń ya àwòrán. Ọ̀nà yí ni mo sì lè sọ wí pé mo mọ̀, ní mó ni mo lè sọ wí pé mo gbà láti mọ àwòrán yà. Ṣùgbọ́n tó bá jẹ́ wí pé ẹ̀rọ tí wọ́n fi ń ya àwòrán gangan ni, èmi kò mọ̀ ọ́ lò. Nítorí náà, ọ̀nà méjì ni ìdáhun na pín sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ìdí tí mo fi, ìdí tí mo sì fi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ni wípé mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa rí ìgbéga àti ìyàtọ̀ ní ọ̀nà tó dá nínú ìpèsè ayé mi. Nípa ṣíṣe ìsọdọ̀tun ọkàn, ah yìí máa ń fún mi ní àǹfààní láti mọ ibi tí mo bá dé, ibi tí mo dé dúró àti ibi tí mò ń lọ. Nítorí náà, ah mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Ó ti pẹ́ tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ nítorí wípé iṣẹ́ tí mò ń ṣe ní àsìkò yìí kò pọn ní dandan fún mi láti máa ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n èyí kò túmọ̀ sí wípé èmi kìí ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n bí mo bá ní kí ń wọ ṣàkún rẹ̀ sí ẹ̀yìn, mo ti ṣe ìgbékalẹ̀ iṣẹ́ nísìnyí, ó ti máa tó bí oṣù mẹ́fà sí oṣù méje sí ẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí wípé mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mi kò fẹ́ràn ariwo. Bí mo bá wà níbi tí ariwo bá wà, èmi máa ń gbìyànjú, ó máa ń ṣòro fún mi láti lè fi gbogbo ọkàn mi, láti pa ọkàn mi pọ̀ sí ojú kan. Ìdí nìyí t'èmi fi máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nítorí pé a máa ràn mí lọ́wọ́ láti jẹ́ wípé, mo lè fi ọkàn, mo lè pa ọkàn pọ̀ sí ọ̀nà kan ṣoṣo. Èyí tí ó ṣe pàtàkì fún mi ni tí mo bá ń ṣe nkan tí ó ṣe pàtàkì lọ́wọ́.

Bí mo bá wò dáadáa, n kò le sọ wípé mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Nítorí wípé bí èèyàn yóò bá ṣe ìrànwọ́ àkọ́kọ́, èèyàn gbọdọ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó gbójú tí kì í ṣi bẹ̀rù láti kọ́kọ́ sọ ọ̀rọ̀ tàbí láti kọ́kọ́ ṣe ǹkan ní agbègbè ibi tí wọ́n kò tíì mọ̀ rí àbí ibi tí wọ́n tí mọ̀ rí. Gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa dá ǹkan ṣe, ó ṣòro fún mi díẹ̀ láti kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́. Nítorí náà, n kò rí ara mi gẹ́gẹ́ bí ẹni tí ó mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́

Kìí ṣe ní gbogbo ìgbà ni mo máa ń pàdé àfojúsùn títà mi, ṣùgbọ́n ohun tí mo máa ń lò láti jẹ́ wípé ó rọrùn fún mi láti pàdé àfojúsùn títà mi ni wípé kí n rí wípé àfojúsùn tí mo gbé kalẹ̀ náà ó jẹ́ nǹkan tí ó rọrùn láti pàdé, bí ó bá ti ga jù a máa sòro láti pàdé. Bí mo bá sì wù mí kí n pín sí ìsòrí sórí, àsìkò tí mo pàdé àfojúsùn títà mi yóò tó ìgbà bí àádọ́ta nínú ìgbà ọgọ́rùn-ún. Èyí náà sì jẹ́ èyí tó jẹ́ pé ó dára tó ní ojú tìtì mi.

Èmi kì sábà mu ẹ̀rọ ìlera, à, èmi kì sábà mu ẹ̀rọ ìlera. Bí o bá sì mú ẹ̀rọ ìlera, ó gbọdọ̀ jẹ́ ẹ̀rọ ìlera tó jẹ́ wípé ìjọba fi òǹtẹ̀ lù. Ní ibi tí mò ń gbé oríṣiríṣi ẹ̀rọ ìlera ló wà àti èyí tí ìjọba fi òǹtẹ̀ lù àti èyí tí ìjọba kò fo òǹtẹ̀ lù tó jẹ́ ti ìbílẹ̀. Ọ̀nà méjèèjì, à, ó ṣe èmi kì sábà mu wọ́n nítorí wípé mo máa ń ní, à, mo máa ń ní, à, àsàyàn ọkàn nípa bóyá ó wúlò fún mi àbí kò wúlò fún mi. Ìdí nìyí tó fi jẹ́ wípé èmi kì sábà mu àwọn ẹ̀rọ ìlera, èmi kí tí ẹ mu rara.

Àkókò tí mo fẹ́ràn jù ní inú ọdún jẹ́ àkókò tí máa ń bọ sí àsìkò oṣù kẹsàn án títí di oṣù kejìlá. Nitori wipe opolopo ninu awon nnkan tii mo fe se nipa afojusun mi ninu odun ni mo maa n fi si iru asiko yii. Asiko yii si j e asiko to je wipe ko kii si ise pupo lowo mi nítorí náà, ààyè máa ń wà fún mi láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àsìkò ọdún nínú oṣù kẹsàn-án sí oṣù kejìlá.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ kì í ṣe ǹkan tí ó lè rára. Ọ̀nà tí mo máa ń gbà kojú rẹ̀ ni wípé mo máa ń jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀ tí n ó sì máa ń retí rẹ̀ bí wákàtí náà bibá ṣe ń tó bọ̀. Ọ̀nà mí tí mo tún máa ń gbà ni wípé kí n má dín iṣẹ́ mi kù díẹ̀ díẹ̀ tó fi jẹ́ wípé àsìkò tí ìparí iṣẹ́ náà bá dé kò ní sí iṣẹ́ púpọ̀ lọ́wọ́ mi. N óò kàn yọ, n kan rọra fi ìrọwọ́rọ̀sẹ̀ wọ àsìkò ìsinmi mi ni.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé kan yìn. Bí mo bá fẹ́ ka ìwé, mo máa ń sábà ka ìwé nínú ilé ti temi gangan. Ìdí tí n ò kí sábà lọ sí ilé ìkàwé ni wípé nígbà tó bá yẹ kí ilé ìkàwé kí ó wà ní ìdákẹ́jẹẹjẹ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn tí máa ń wà níbẹ̀ tí wọ́n máa ń pariwo. Kò sí rọrùn fún mi láti máa sọ fún wọn wípé kí wọ́n yé pariwo mọ́, nítorí wípé nǹkan tí ó yẹ kí wọ́n mọ̀ láti, à, láti ìgbà kékeré wọn ni. Nítorí ariwo tí wọ́n máa ń pa ní ilé ìkàwé ni ìjẹ́ kí èmi lọ síbẹ̀. Àti wípé bí mo bá lọ bẹ̀, n kò ní rí ntí mo fẹ́ lọ kà. N kò ní rí ká dáadáa torí wípé ọkàn mi kò ní papọ̀ sí ojú kan.

Fóònù alágbeeka tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ èyí tí mo lè pè ní fọ́ònù Sámsọ̀ǹgì tí ilé iṣẹ́ Sámsọ̀ǹgì tí ó ṣẹ̀dá rẹ̀, ní ṣìn ń lo ẹ̀rọ tí a ń pè ní Android láti ṣiṣẹ́. Mo máa ń lò fún oríṣìíríṣìí nǹkan bí i kí n fi wo àwọn Kí n fi wo orí ẹ̀rọ ayélujára àti láti fi kí àwọn ọ̀rẹ́ mi tí mo ti rí tipẹ́tipẹ́. Mo sì tún máa n lò ó láti ka ímeèlì, bẹ́ẹ̀ ni mo máa ń fi pe àwọn ọ̀rẹ́ àti ojúlùmo mi.

Oríṣiríṣi àṣà ni ẹbí mi máa ń ṣe, ṣùgbọ́n èyí tó ṣe gbajúmọ̀ jù níbẹ̀, ọ̀ na ni àdúrà tí a máa ń ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún. Àdúrà yìí a máa ń kó gbogbo ẹbí jọ àti àwọn èyí tí a ti rí ti pe àti àwọn èyí tí wón wà ní tòsí. Nígbà tó ti jẹ́ wípé ẹ̀kan lọ́dún ni, à, oríṣiríṣi nǹkan ni a máa ń sọ níbẹ̀. Ẹnu a mo ko, olúkalúkù sì máa ń sọ ohun tó bá jẹ́ ẹ̀dùn ọkàn rẹ̀ àti ọ̀nà tí a fi le gbé ẹbí wa tí a fi le gbé sókè. Ó jẹ́ àṣà kan tó jẹ́ wípé èmi kì í fẹ́ mọ̀ kópa níbẹ̀ nítorí wípé ó fún mi láǹfààní láti mọ bí ẹbí wa bí ó ṣe tó àti nǹkan tí a lè ṣe láti gbé ẹbí wa sókè si.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà bá àwọn ẹlẹgbẹ́ mi ni mo máa ń bà gbà wọ́n ṣiṣẹ́. Ní ìgbà míì, a lè ṣiṣẹ́ ní ìdojukoju tí olúkalúkù yóò máa ríra wọn, àsìkò ìgbà yìí, a máa ń sọ ọ̀rọ̀ láàárín ara wa ní ìdojukoju. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà gbà àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ òní wípé ká ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayélujára. Ni ọ̀nà yìí, mo lè bá àwọn ènìyàn ní òkè òkun, mo lè bá wọn ṣiṣẹ́. A kò sì nílò láti rí ara wa kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ títí iṣẹ́ náà yóò fi parí. Orí ẹ̀rọ ayélujára ni gbogbo wa ni a ti máa ń bá ara wa sọ̀rọ̀.

Eh, n kò ní ọ̀nà kan pàtó tí mo máa ń gbà ṣe irun mi ṣùgbọ́n èyí tó pàtàkì jù bẹ́ẹ̀, èyí tó já ju tí mo máa ń sábà ṣe náà ni pé kí n gẹ̀ ẹ́ kí ó sì mọ́lẹ̀ dáradára, kí a má ṣe ẹ̀ṣọ́ sí irun, kì í ṣe nǹkan tí mo kúndùn tàbí tí mo máa ń ṣe púpọ̀púpọ̀. Níwọ̀nba, níwọ̀nba ìgbà tí mo bá ti gẹ̀ ẹ́ tí ó ti lọlẹ̀ tí kò kún, èyí ti tẹ́ mi lọ́rùn. Ọ̀nà yìí tí mo ti máa ń sábà gbà ṣe irun mi.

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀ǹpútà, ẹyọ̀ kan náà ni mo sì máa ń sábà lo púpọ̀ jù. Ètò ààbò kọ̀ǹpútà a máa dáàbò bo kọ̀ǹpútà mi ní kúrò ní owọ nǹkan tí a ń pè ní fáírọ́ọ̀sì èyí ti ó lè ba àwọn fáìlì tí mo bá ní sí orí kọ̀ǹpútà tí ó lè bà wọ́n jẹ́, tí ó sì lè ba kọ̀ǹpútà mi gangan náà jẹ́. Ìdí nìyí tí mo fi máa ń lo ètò ààbò kọ̀ǹpútà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni oúnjẹ àkàrà alákọ̀ọ́kọ́ tí wọ́n má ń ṣe ní ìpìlẹ̀ ìpìlẹ̀ tí sì má ń dùn púpọ̀. A má ń jẹ irú oúnjẹ àkàrà báyìí níbi àwọn àkójọpọ̀ bí ayẹyẹ ọjọ́ ìbí, a sì máa ń jẹ níbi ayẹyẹ ìgbéyàwó. Oúnjẹ àkàrà yìí jẹ́ èyí tí oúnjẹ àwọn olóyìnbo ni ṣùgbọ́n tí àwọn aláwọ̀ dúdú náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe nísì.

N kìí sábà ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, à nítorí náà èmi kìí sábà kà nípa pe bóyá ìpàdé tí mo ní. Àmọ́ bí mo bá ní kí n kà ní ẹ̀ẹ̀kan sí méjì sí mẹ́ta, bí mo bá ṣe àgbékalẹ̀ rẹ̀ dáadáa ìpàdé tí mo máa ń ní lọ́sẹ̀ kìí sábà ju méjì lọ. À mó lè ṣe ẹyọ kan ní ìdojúkojú mo sì lè ṣe ẹyọ kan ní orí fóònù ní orí ẹ̀rọ ayélujára.

Bẹ́ẹ̀ni mo lè sọ pé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Àwọn iṣẹ́ ọ̀fẹ́ tí mo máa ń ṣe náà ni iṣẹ́ ọ̀fẹ́ tí ó bá jẹ́ pé ó wà fún ànfàní àdúgbò, tàbí iṣẹ́ ọ̀fẹ́ tó bá jẹ́ wípé mo fẹ́ fi ran ọ̀rẹ́ mi, tàbí ojúlùmọ̀ tí mo fẹ́ fi ran wọn lọ́wọ́. Àwọn iṣẹ́ ọ̀fẹ́ tí mo bá ṣe fún àdúgbò a máa mú orí ẹni yá, a sì máa jẹ́ kí inú ẹni dùn, a sì tún máa jẹ́ kí ènìyàn pàdé àwọn ará àdúgbò tí ènìyàn kò mọ tẹ́lẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Àwọn nǹkan tí mo máa ń ṣe àtúnlo jẹ́ àwọn nǹkan tí ó bá ṣe é ṣe àtúnlo tàbí tí wọ́n bá kọ sí ara rẹ̀ wípé kí a ṣe àtúnlo rẹ̀. Àwọn ọ̀nà tí mo tún máa ń gbà ṣe àtúnlo nǹkan náà ni wípé kí n kó jọ́ kí n sì kó fún àwọn ènìyàn tí wọ́n máa rà á tí wọ́n sì máa sọ di ọ̀tún nípa fífi ṣe nǹkan mìíràn. Èyí a máa jẹ́ kí ìdọ̀tí kí ó dínkù ní àdúgbò tí sì máa jẹ́ kí àwọn nǹkan tá ròbí kó wúlò kí wọ́n padà tún wúlò.

Aṣọ fífọ̀ mi jẹ́ nǹkan tí mo máa ń fi gbèdéke sí, àsìkò tí mo sì máa ń sábà fọ aṣọ ni, ní ẹẹkan ní ọ̀sẹ̀ méjì. Ní àkókò yìí, aṣọ tí mo bá lò yóò ti pọ̀ dáadáa, yóò sì ti tó fún láti fọ. Ìdí niyí tí mo fi máa ń fi aṣọ fífọ̀ mi sí ẹẹkan ní ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n ìgbà mí wà tó jẹ́ wípé mo lè sáré fọ àwọn aṣọ kéékèèké kan tí ó bá yẹ.

Èmi kì í ka iye ọjọ́ tí mo máa ń lò fún ìsinmi ní ọdọọdún, ṣùgbọ́n bí mo bá wò ó ní ọ̀kan sí èkejì, a mo lè sọ wípé àsìkò tí mò ń lò fún ìsinmi ní ọdọọdún, o lè tó bí i, à, odidi oṣù mẹ́ta gbaako. Èyí ṣẹlẹ̀ nítorí wípé nínú iṣẹ́ tí mò ń ṣe, bí è, bí mo bá ti parí sáà kan, ìsinmi wa. Bí mo bá parí sáà kejì, ìsinmi tún wà. Bẹ́ẹ̀ ni bí mo bá parí sáà kẹta, ìsinmi tún wà. Èyí kò tún kà fún àwọn ìsinmi tí ìjọba bá fún ènìyàn.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, mo lè sọ wípé ìbáṣepọ̀ tí ó dánmọ́nrán, tí ó da ni, tí ó sì tẹ́ àwa méjèèjì lọ́rùn. Bí ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ní ibi tí mo ti ń ṣiṣẹ́ bí mo bá béèrè nǹkan kan lọ́wọ́ olórí isẹ́ láti jẹ́ kí isẹ́ mi rọrùn, níṣe ni wọ́n máa ń pèsè rẹ̀ nìkan kan. Bí mo bá sì mú ọ̀rọ̀ mi wá láti jẹ́ kí tí mo lérò wípé ó lè jẹ́ kí isẹ́ wa kó lè jẹ́ kí ó ní lọ síwájú, wọ́n á máa gbé ìyẹ̀wù, wọ́n á sì máa pè mí sí ìsà kí èsì.

Gọ́ọ̀mù jíjẹ jẹ́ ǹnkan tí àwọn ọmọdé tí wọ́n kúndùn ní agbègbè ibi tí èmi ń gbé. Àwọn ènìyàn mí tí wọ́n tún má ń jẹ gọ́ọ̀mù lọ́pọ̀lọpọ̀ ìgbà ní àwọn obìnrin. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ọkùnrin ni mí, àṣà wa kò sì fàyègba kí ọkùnrin má jẹ ẹnu bẹ́ẹ̀ ní àwùjọ tàbí ní kọ̀ọ̀kan fún ra lára rẹ̀. Nítorí ìdí èyí, èmi kì í ṣe ẹni kan tí máa jẹ gọ́ọ̀mù nítorí pé mo fẹ́ràn àṣà mo sì ní à mo sì ní a.

Bí mo bá wọn gíga tí mo ga, mo lè sọ wípé mo ga tó bàtà ẹsẹ̀ kan àti, àti márùn ún, bàtà ẹsẹ̀ kan àti márùn ún àti ààbọ̀. Wíwọ́n bí èèyàn se ga tó ní ibi tí mò ń gbé báyìí ṣòro díẹ̀ nítorí wípé kì í fi bẹ́ẹ̀ sí ǹkan tí èèyàn lè fi wọ̀n tí yóò ṣe déédé. Àmọ́ bí mo bá wò ní sà kàn, mo lè sọ pé mo ga tó bàtà ẹsẹ̀ kan àti ààbọ̀.

Iṣẹ́ tí mò ń ṣe kò ní ṣe pẹ̀lú kí n máa gun ọkọ̀ akẹ́rù. Iṣẹ́ tí mò ń ṣe kò ju pé kí n gun ọ̀kadà tàbí alùpùpù lọ sí ibi iṣẹ́ mi lọ. Níwọ́n ba ìgbà tó ti jẹ́ pé iṣẹ́ mi kò nílò kí n máa gun ọkọ̀ akẹ́rù, mò lè sọ wípé n kò gun ọkọ̀ akẹ́rù rí dé ibi tí n wà rán tí ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù kányìn. Nítorí wípé o jẹ́ ọkọ̀ kan táwọn ènìyàn máa ń gun tí wọ́n bá ń lọ sí ìrìnàjò tàbí tí ọ̀nà wọn bá jìn. Nítorí ìdí èyí, èmi kì í gun ọkọ̀ akẹ́rù.

Bí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, oríṣìíríṣìí nǹkan ni mo máa ń wò lára wọn ṣùgbọ́n èyí tí ó jà jù níbẹ̀ ni wípé kí wọ́n jẹ́ ẹnìkan tí ó dángájíá tí ó sì mọ̀ nípa iṣẹ́ tí wọ́n fẹ́ máa kọ́ tàbí iṣẹ́ tí wọ́n fẹ́ máa ṣe. Ẹ̀lẹ́ẹ̀kejì tí mo tún máa ń wà ni wípé kí wọ́n jẹ́ ẹnìkan tí ó jẹ́ olótítọ́ tí èèyàn lè gbára lé. Àwọn nǹkan méjèèjì wọ̀nyí ṣe pàtàkì ní ó sì jẹ́ nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo lè sọ wípé mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí wípé gẹ́gẹ́ bí ẹni tí ó kàwé tí ò sì mọ ìdí tí ìjọba fi máa ṣe àwọn òfin ìyára ọkọ̀. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo mọ àǹfàní rẹ̀, nítorí ìdí èyí mo máa ń tẹ̀lé. Torí wípé mo mọ̀ wípé wọ́n máa ń ṣe láti dẹ́kun ìjàmbá ojú ọ̀nà ni. Nígba ìwọnba ìgbà tí ó sì jẹ́ wípé èmi náà kò fẹ́ ní ìjàmbá ní ojú ọ̀nà, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Bí mo bá ń rìnrìn àjò tàbí tí mo n lọ sí ibìkan tó sì jẹ́ wípé ọ̀nà náà jìn díẹ̀, mo lè sọ̀rí kọ́ kí n máa gbọ́ nǹkan nínú ọkọ̀. Àwọn nǹkan tí mo sì máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ni orin. Nítorí wípé a máa jẹ́ kí à wákàtì tí mo fẹ́ fi rìnrìn àjò, a máa jẹ́ kó kéré púpọ̀ lójú mi. Nítorí wípé èmi kì í fẹ́ràn kí n máa rìnrìn àjò tí àwákàtì rẹ̀ pẹ́. Bí mo bá si ti ń gbọ́ orin níṣe ni, wákàtí náà yóò fò lọ kíákíá. Torí wípé orin náà ni yóò wà ní ẹ̀mí mi, tí n kò sì ní mọ̀ wípé àsìkò tí mo lò nínú ọkọ̀ ó ti pẹ́.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo lè gbà láti mú èrò tuntun wá. Àkọ́kọ́ ni wípé kí n kọ gbogbo àwọn èrò tí àwọn etí mo mọ̀ tàbí tí àwọn ènìyàn ti sọ ní ojú mi kí n kọ ó sílẹ̀. Bí mo bá ti kọ ó sílẹ̀, n ó bẹ̀rẹ̀ sí ní ronú ní ọ̀nà mi yàtọ̀ sí èyí tí ó wà nílẹ̀. Èyí jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí mo máa ń gbà mú èrò tuntun wá. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà mú èrò tuntun wá, òun náà ni wípé kí n lọ bèrè lórí ẹ̀rọ ayélujára. Èyí yóò tún jẹ́ kí n rí ọ̀rọ̀ náà ni, yóò tún jẹ́ kí n rí ọ̀rọ̀ náà gbéyẹ̀wò ní apá ibòmíràn, a sì máa ràn mí lọ́wọ́ láti mú èrò tuntun wá.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà kojú àwọn ìṣòro ní ẹnu iṣẹ́ ṣùgbọ́n èyí tí ó jà jù níbẹ̀ ni wípé a kí ń wá ọ̀nà tó jẹ́ wípé n ó fi rí ẹ̀yìn ìṣòro náà. Ọ̀nà kan tí mo sì máa ń sábà gbà ọ̀nà ni wípé kí n kọ́ ìṣòro náà kalẹ̀. Bí mo bá ti kọ́ kalẹ̀, a máa ràn mí lọ́wọ́ láti mọ ìgbésẹ̀ tókàn tó yẹ kí n ṣe láti jẹ́ kí ìṣòro náà kí ó dé, kí ó pín dé bá ìṣòro náà.

Bí mo bá fẹ́ sùn, èmi kì í sábà lo ìrọ̀rí ju ẹyọ kan lọ. Ìdí ni wípé ẹyọ kan náà ni ó tó fún ènìyàn láti sùn. À, ìdí mi, ìdí tí mo fi máa ń lo ìrọ̀rí náà ni wípé a máa jẹ́ kí ipò tí mo bá sùn, a máa jẹ́ kí ó rọrùn a sì máa jẹ́ kí oúnjẹ tí mo bá jẹ, a máa jẹ́ kí ó tètè dà. Ìdí niyii itọ̀rí ẹyọ kan ṣoṣo náà ni mo máa ń lò bí mo bá sùn.

Mo mọ àwọn aládùgbò mi ṣùgbọ́n n kò lè sọ wípé mo mọ̀ wọ́n dádá nítorí wípé, mímọ̀ tí mo mọ̀ wọ́n kò ju wípé à á bóyá àdúgbò mi ni wọ́n ń gbé, irú iṣẹ́ tí wọ́n ń ṣe, à àti pé bóyá wọ́n dá gbé àbí bóyá wọ́n ní olùbágbé. Gbogbo àwọn ǹkan tí mo mọ̀ máa ń mọ̀ kì ju báyí lọ. Èmi kì ímọ àwọn ǹkan tí yóò ṣe pàtàkì sínú ìgbésí ayé wọn tí kò ní tùmọ̀ sí mi tàbí tí kò jẹ́ mi lógún.

Oja tuntun yóò jáde níwọ̀nba ìgbà tí ènìyàn bá ti sanwó ọjà náà tán tí oníbàárà tàbí kí n sọ wípé tí ẹni tí èèyàn ra ọjà lọ́wọ́ rẹ̀ tí ó bá sì ti fi àṣẹ sí i kí wọ́n ta ọjà náà fún yan. Lẹ́yìn èyí ni pé tí ó bá ti kọjá gbogbo ìlànà tí ìjọba gbé kalẹ̀ níwọ̀nba, tí ó bá ti fò ọ̀nà méjèèjì, ẹ lè sọ wípé ọjà tuntun ti jáde.

N kò tíì ní àǹfààní láti lọ sí ibi ìṣẹ́gun ọdẹ rí, nítorí wípé iṣẹ́ ọdẹ jẹ́ iṣẹ́ tí ò gba kí èèyàn fi ara balẹ̀ kọ. Àwọn tí máa ń lọ sí ibi ìṣẹ́gun ọdẹ náà ni àwọn tó jẹ́ wípé ìṣe wọn jọ mọ́. Gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé iṣẹ́ mi kò jọ mọ́ bẹ́ẹ̀, èmi kì í lọ sí ibi ìṣẹ́gun ọdẹ.

Ọ̀nà méjì pàtó ni mo máa ń gbà ṣe ìtọ́jú ara mi. Àkọ́kọ́ ni wípé láti ǹkan tí ó ń lọ sí inú mi, èyí tí ó túmọ̀ sí pé ǹkan tí mò ń jẹ. Rárá, mo máa ń gba ọ̀nà yìí tọ́jú ara mi nípa pé kí n jẹ oúnjẹ tí ó mọ́, oúnjẹ tí ó dára tí ara mi nílò. Ẹ̀lẹ́ẹ̀kejì náà ni wípé kí n má a ṣe eré ìdárayá tí ó máa jẹ́ kí ara mi, tí ó máa jẹ́ kí ó mọkùn àti fún, tí ó máa fún mi ní agbára.

Bí mo bá ṣe tán tí mo fẹ́ lọ sùn, àwọn ǹkan tí mo máa ń ṣe, ọ̀nà ni wípé kí n ṣe àgbéyẹ̀wò ohun tí mo kọ kalẹ̀ tí mo lérò wípé n ó ṣe ní ọjọ́ náà. Bí mo bá ti yẹ̀ wọn wò tí mo rí wípé mo ṣe gbogbo wọn tán, inú mi a máa dùn. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí n kọ ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì kí n kọ ó kalẹ̀. Bí mo bá ti kọ iyì náà kalẹ̀, n ó gbéyẹ̀wò dáadáa tí ó bá ti tẹ́mi lọ́rùn, n ó fi kalẹ̀, n ó sì lọ sùn.

Ẹ̀ bí mo bá ra pizza tí mò ń jẹ pizza, nǹkan tí mo fẹ́ràn láti má a rí ní orí pizza, ohun nà ni àwọn èso tí a gé ní wẹ́wẹ́ tí a gé sí orí rẹ̀. Oríṣìíríṣìí èso, kò sé ì tí ó wù mí níbẹ̀. Ṣùgbọ́n àlàyé kan tí mo fẹ́ sẹ ní wípé pizza jẹ́ ǹkan tí kò wọ́pọ̀ ní agbègbè ibi tí mò ń gbé.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, ọ̀nà ni àwọn ohun èlò tí a mọ̀ jẹ́ kí n rí iṣẹ́ ṣe tí sì máa jẹ́ kí iṣẹ́ mi rọrùn. Lára wọn ni ohun ìkọ̀wé tí olóyìnbo ń pè ní bírò, èyí ṣe kókó. Ẹlẹ́ẹ̀kejì ni ohun tí a tún ń pè ní mákà. Ẹlẹ́ẹ̀kẹta sì ni ohun tí a ń pè ní wáítíbọọ̀dù tí ènìyàn máa ń kọ iṣẹ́ sí.

Èmi kì í sábà ko nǹkan púpọ̀ sí inú àpò owó mi. Àwọn nǹkan tí mo má n sábà kọ síbẹ̀ náà ni owó tí kò bá pọ̀ lọ́pọ̀lọpọ̀. Nǹkan mìíràn tí mo tún lè fi síbẹ̀ ní àwọn nǹkan pẹpẹ̀pẹ̀ tó jẹ́ kékeré bó yá bí rísítì tí mo gba ní ibìkan tàbí nǹkan tí ó kéré tàbí bó yá bí bébà tí mo bá kọ nǹkan sí. Àwọn nǹkan wọ̀ yìí ni mo má n kó sínú àpò owó mi.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Ìdí sì ni wípé ní àsìkò oúnjẹ ọ̀sán, a máa ń bọ́ sí àsìkò tó jẹ́ wípé n kò sí ní ilé tàbí wà ní ipò tí mo ti le dá iná. Ọ̀nà kan tí ó sì rọrùn fún mi láti lè jẹ oúnjẹ ọ̀sán, ọ̀un náà ni kí n rá jẹ. Ọ̀dọ̀ àwọn oníbàárà sì ni ọ̀nà kan ọ̀nà àkọ́kọ́ tí ó wà fún mi láti jẹ oúnjẹ ọ̀sán.

Mo ma ń ra ounje ní òpópónà ṣùgbọ́n kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Nítorí wípé́ à ounje tí ènìyàn rà ní òpópónà ènìyàn kò le sọ bóyá wọ́n pèsè rẹ̀ ní àyíká tó mọ. Ìdí tí mo ṣì fi máa ń ra ounje ní òpópónà òun náà ni wípé́ bí ìrìn àjò bá jìn lajínjù tí kò sí nǹkan tí mo lè máa fi ronú títí tí òun ó fi dé ibi tí mò ń lọ, èyí à mumi ra ounje ní òpópónà, bó ti lẹ̀ jẹ́ wípé́ nkò fẹ́ràn láti máa ṣe.

Àkókò jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. A ènìyàn sì gbọ́dọ̀ má a dé ní àkókò bí ó bá fẹ́ jẹ́ àpẹrẹ rere fún àwọn ọmọ tí ó ń kọ́ ní ẹ̀kọ́. Ìdí nìyí tó fi jẹ́ wípé, a àkókò ṣe pàtàkì fún mi. Ẹlẹ́ẹ̀kejì ni wípé a kí a má a ṣe àkíyèsí àkókò jẹ́ ẹ̀kọ́ tí a ti fi kọ́ mi láti ìgbà èwe. Ìdí nìyí tó fi jẹ́ wípé àkókò ṣe pàtàkì fún mi. Mo sì má a ń dé ní àkókò ní gbogbo ibi tí mo bá ń lọ.

Bí mo bá se àdéhùn fún èèyàn, ó rọrùn fún ènìyàn láti gbàgbé. Ṣùgbọ́n bí mo bá ti se àdéhùn fún èèyàn ní kẹ́lẹ́bẹ̀ ni mo má a ń kọ̀ ọ́ sílẹ̀ nínú ìwé pélébé kan. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé mo tún máa ń se àkọsílẹ̀ rẹ̀ sí orí fóònù mi tó fi jẹ́ wípé yóò má a se ìrántí rẹ̀ fún mi ní òrékòóre, tó fi jẹ́ wípé tí ọjọ́ àti mu àdéhùn náà ṣẹ́ bá ti ń súnmọ́, níṣe ni wọn yóò ti má a gbaradì tí wọn kò ṣe nígbàgbé.

Èmi kì í ṣe àṣàyàn etí ìgbọ́, nítorí ná orísìírísìí etí ìgbọ́ ni mo máa ń lò. Bí ó tilẹ̀ jẹ́ wípé orísìírísìí náà ni èyí tí ó wà ní àyíká mi tí mo lè rà, èmi kò ní ìfẹ́ sí kí n mú ìkan tàbí kí n yẹ ìkan sí nínú àwọn etí ìgbọ́ nítorí wípé iṣẹ́ kankan náà, ò ní gbogbo wọn ń ṣe. Mo fẹ́ràn láti má a lo etí ìgbọ́ tó bá jẹ́ wípé ì máa dun dáadáa nínú etí ṣùgbọ́n un kò ní oníbàárà kan pàtó tó jẹ́ wípé títì rẹ̀ gangan òní mo máa ń lò. Orísìírísìí etí ìgbọ́ òní èmi máa ń lò.

Ẹn, ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, ọ̀nà ni yàrá tí a dá yàtọ̀ fún èmi gan gan. Nítorí wípé ó máa ń fún mi ní ààyè láti dá wà, láti ronú àti láti ṣe àṣàyàn àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Yàrá yìí jẹ́ yàrá tó jẹ́ wípé ẹnìkankan kò kan lè jáwọ́ bí kò ṣe wípé bí mo bá fún wọn láàyè. Àìlé máa jáwọ́ jẹ́ kí ó jẹ́ ibìkan tí yóò ṣe pàtàkì sí mi tí mo bá fẹ́ ṣe iṣẹ́ tí ó nílò wípé kí n dá wà láti ṣe é.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, ó ju ẹyọ̀kan lọ, ṣùgbọ́n bí mo bá mú ẹyọ̀kan tí mo fẹ́ràn jù, n óò mú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gẹ́gẹ́ bí eré ìdárayá tí mo fẹ́ràn jù. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni wípé a máa fún ara ní okun, ó sì jẹ́ eré ìdárayá kan tó jẹ́ wípé bí ènìyàn bá ṣe, gbogbo ara ènìyàn ni yóò tagìrì.

Bẹ́ẹ̀ni, títí di àsìkò tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí, rín ìrìn rínrin kò fún mi ní wàhálà kankan, mo sì máa ń rìn ní àlàáfíà. Kódà níbi tí mo lè rìn ní àlàáfíà dé, mo lè rìn láti ibùsọ̀ kan sí èkejì láì lo ọ̀pá, tí ìrìn náà yóò sì lọ geerege tí n ò ní kójú ìṣòro kankan níbi ìrìn náà. Kódà èmi a máa rìn lọ sí ibi iṣẹ́ mi ní ìgbà mìíràn nítorí pé ara mi yá dáadáa láti máa rìn.

Ìrántí ìgbà ọmọdé mi kan tí mo rántí jẹ́ àsìkò ìgbà tí a máa ń kó rawa jọ tí a máa ń gbọ́ àlọ́ àpamọ̀ tàbí àlọ́ àpagbè lẹ́nu àwọn àgbàlagbà. Bí ó bá ti di àṣálẹ́ tí àwọn ọmọ wẹ́ẹ́rẹ́ bí wọ́n bá ti jẹun alẹ́ wọn tán, níṣe ni a ó kójọ, tí a ó sì retí kí àgbàlagbà kan kó pa àlọ́ fún wa. Àwọn àlọ́ náà a má a tọ́ wa sọ́nà nípa bí ènìyàn ṣe ń lo ìgbésí ayé àti láti kọ ẹni ní bí èèyàn tí ṣe wù ìwà ní àwùjọ.

Bẹ́ẹ̀ni mo ma n ṣe ìpè fídíò ní oríṣi ìgbà méjì. Àkọ́kọ́ ní ọ̀nà tí mo fi má n gbà ṣe ìpè fídíò ni tí mo bá fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tí wọ́n kò sí nítòsí, tí ọ̀nà wọn jìn. À mó má n ṣe ìpè fídíò pẹ̀lú àwọn eléyun. Àwọn ènìyàn kejì tí mo tún má n bá ṣe ìpè fídíò ni àwọn ènìyàn tí mo bá ti rí tipẹ́ tí ojú mi ti lọ ní ara wọn.

Èmi kì kanlẹ̀ fi òǹkà sí iye ìgbà tí mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́, ṣùgbọ́n bí mo bá wò dadá, fóònù mi jẹ́ ǹkan tó jẹ́ wípé gbogbo ìgbà ni mo fẹ́rẹ̀ máa lò. Í mo wà pẹ̀lú mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí mo bá sì gbé gbèdéke lé iye ìgbà tí mò ń lò, yóò ju ẹ̀ márùn tàbí ẹ̀ mẹ́wàá lọ ní ojoojúmọ́ nítorí wípé ó ṣe pàtàkì fún mi lọ́pọ̀lọpọ̀

Mo ma n lo sí ilé oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo sì le rántí wípé mo sì tún lo ilé oúnjẹ ní ọjọ́ òní. Ìdí ni wípé ní ọ̀pọ̀lọpọ ìgbà oúnjẹ ọ̀sán a máa bọ́ sí àsìkò tó jẹ́ wípé èmi kì í sí ní ilé tàbí kí n wà ní ipò tí mo ti le dá iná. Nítorí ìdí èyí bí mo bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, ilé oúnjẹ ni mo ti máa sábà jẹ. Ìdí nìyí tó fi jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ojoojúmọ́ fẹ́ẹ̀ní mo ma n lọ sí ilé oúnjẹ.

Mo máa ń ṣe ìdáàbòbò fún ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípa ṣíṣọ́ra lórí bí mo ṣe ń lo Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ tó bá jẹ́ wípé, à, ibi tí mo ń lò lórí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ibi tó jẹ́ wípé n kò le fi àwọn nǹkan tó jẹ́ tòótọ́ nípa ara mi, nípa fífi sílẹ̀. Ọ̀nà àkọ́kọ́, òní wípé bí èmi bá wà lórí Íńtánẹ́ẹ̀tì, èmi kì í sábà lo orúkọ mi gangan àti, àti àwòrán mi gangan.

Mo ní àwọn orúkọ ìnagíjẹ kan tí àwọn akẹgbẹ́ mi sọ mí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àwọn orúkọ ìnagijẹ yìí ni a máa ń fi pè mí ní ìgbà mìíràn tí àwọn ọba fẹ́ pe orúkọ mi gangan. Ṣùgbọ́n ní ìsìn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti túká olúkúlùkù ti wà ní ọ̀nà tirẹ̀ nílé ayé, orúkọ ìnagijẹ tí mò ń jẹ́ ní ìsìn ni àwọn èyí tí mo sọ ara mi.

Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan kò fi bẹ́ẹ̀ ní yàtọ̀ láti àsìkò tí iṣẹ́ bá wà àti àsìkò tí iṣẹ́ kò sí ṣùgbọ́n ǹkan kan ṣe pàtàkì tó jẹ́ wípé gbogbo òwúrọ̀ ní mo máa ń ṣe, òun náà ni wípé ojoojúmọ́ ni mo máa ń mu omi ní òwúrọ̀ bí mo bá jí. Ẹ̀lẹ́ẹ̀kejì ni wípé mo máa ń ṣe eré ìdárayá níwọ̀nba bó bá ṣe mọ́ ní òwúrọ̀ bí mo bá ti jí. Àwọn ǹkan méjèèjì wọ̀nyí ṣe pàtàkì fún mi tí mo sì máa ń ṣe é ní ojoojúmọ́ ní gbogbo òwúrọ̀

Bí mo bá gbé gbèdéke àti ounka le aa tí mo bá sọ wípé àsìkò tí mo sunkún gbẹ̀yìn ni mori wípé ó ti pẹ́ díẹ̀, nítorí wípé gẹ́gẹ́ bí àgbàlagbà a ti kúrò ní ipò tí a ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Bí nǹkan tí ò dáa bá ṣẹlẹ̀, lẹ́yìn pé kí á wọ ibi tí a ti ṣe àṣìṣe kí a sì tún mú ọ̀nà pọ̀ nípa rírí wípé a kẹ́kọ̀ọ́ lára àṣìṣe náà tí a kò sì ní ṣe irú rẹ̀ mọ́. Ṣùgbọ́n ẹkún ṣunṣun ti kúrò nínú nǹkan tí a mọ̀ sí, ó sì ti pẹ́ tí mo lè sọ wípé mo ṣe irú nǹkan báyìí kányìn.